Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn mọ́ínmọ́ín, ìyẹn tí wón máa ń fi ẹ̀wà ṣe. Mo fẹ́ràn mọ́ínmọ́ín. Mo dẹ fẹ́ràn àkàrà fúnra ẹ̀, torí tí n bá ti fi lè ri àkàrà báyìí, bread ló kan. O ṣe ó di jíjẹ nìyẹn.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Mo wà lórí Twitter, iyẹ́n tó ń pè ní X, ti Elon Musk. Mo lè tun wà lórí Facebook, orí YouTube, gbogbo ẹni mo wà.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Nígbà tí ọjà tuntun á jáde ní bíbà yìí, àwọn ọ̀wọ́ onídarí wa lè ní ó wà àmọ́ ìgbà tó máa jáde.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo máa ń mu tea ní òwúrọ̀ torí tea jẹ́ oúnjẹ kan tí ó fúyẹ́ so that màá le ṣiṣẹ́ dáadáa. Àá ọjọ́ yẹn màá le ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe. Tí èyàn bá jẹun tó bá wúwo kò ní lè gbé ra ẹ̀, kò ní lè siṣẹ́ dáadáa, yóo máa sùn ni. So mo máa ń mu tíì, mo dẹ̀ máa jẹ ìrẹsì bí mo ṣe wà báyìí ìrẹsì mò ń jẹ.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ yẹn jẹ́ lábẹ́ ǹnkan tó ń pè ní linguistics. Mo fẹ́ kọ́ Spanish language, èdè àwọn Spain, Spanish language àti a, Chinese language náà. Àwọn èdè tí mo fẹ́ kọ́ àwọn ẹlẹ́ẹ̀.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, àwọn ìpàdé lórí fóònù mo fẹ́ràn ẹ́, nítorí mi ò tún nílò láti ná owó máa lọ sí ìpàdé tí a máa ríra wa. A lè ṣe nǹkan tí a fẹ́ ṣe láti ilé, só mo fẹ́ràn ẹ́ gan-an.

Ṣé o ní ọkọ̀? Rárá o, mi ò ní ọkọ̀ báyìí. Àmọ́ mò ń ṣe ètò láti ra ọkọ̀. Tí Ọlọ́run bá pèsè fún mi, mo máa ra ọkọ̀ nítorí mo fẹ́ fi ṣe, mo fẹ́ fi máa wá àwọn èèyàn, mo fẹ́ fún èèyàn tó ma máa wá máa dẹ́ máa gbowó mi. Mi ò ní ọkọ̀ báyìí àmọ́ mò ń ṣètò láti ra ọkọ̀

Ṣé orí máa ń fọ́ ẹ? Ṣé orí máa ń fọ́ ẹ? Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. O Kàn jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà kò dẹ́ dá kó rí máa fọ́yàn ni gbogbo ìgbà. Tí n bá ṣiṣẹ́ tó bá ti le ju tàbí tí n bá wà ní a, abẹ́ òòrùn fún ìgbà tó bá pẹ́, orí máa máa fọ́ mi, tí orí máa ń fọ́ mi. O Kàn jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà.

Ṣé o wọ gíláàsì? Ṣé o wọ gíláàsì? Báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí mi ò wọ gíláàsì. Mi ò dẹ́ fi bẹ́ẹ̀ fẹ́ràn kí má wọ gíláàsì nítorí mo lè ríran dáadáa. So kò sí ìdí tí mo máa fi máa wọ gíláàsì, mi ò kí ń wọ gíláàsì rárá.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́, eh, ìbáṣepọ̀ tí mo máa ní ó dára. Nítorí, um, ẹ́ń tó ní olú, eh, ẹ́ń tó ní ilé iṣẹ́, ó bọ̀wọ̀ fún gbogbo wa, ó bọ̀wọ̀ fún mi, àwÁ gán bọ̀wọ̀ fún àwọn náà. So ìbáṣepọ̀ wa dára.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ran oúnjẹ tó ní ata báyẹn nítorí, jíjẹ ata kò da fún àgo ara. Tí eyan bá n jẹ ata jù o lè fa àìsàn ulcer tí ò da. Irú ẹni náà a máa wá wó tó máa fi tọ́jú ara e só. Jíjẹ ata kò fi bẹ́ẹ̀ dá, so mi ò kí jẹ ata báyẹn. Mi o n jẹ ata.

Gíga tò ga tò, gíga tò ga tò. Émi ò ṣe, mi ò fi bẹ́ẹ̀ ga náà, bí six feet tall. Oun ní, ẹ́, gíga tí mo ga tó àmọ́ mo láwọn tán ga gan. And ẹ́, gíga ò kò túmọ̀ sí pé èèyàn máa là láyé. So mi ò fi bẹ́ẹ̀ ga bó mo mọ̀ pé mo máa gà.

Kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Eh, ǹkan tí ń máa ń wà nínú òṣìṣẹ́ tuntun jẹ́, um, um, attitude wọn sí iṣẹ́. Ṣé wọ́n fẹ́ ṣiṣẹ́? Eh, kí lọ́n fẹ́ mú wa sí-- kí lọ́n fẹ́ mú wa sórí tábìlì tí iṣẹ́ máa fi ṣe dáadáa. Gbogbo iyẹn ni máa ń wo àti, ìwà wọn.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ẹ̀fọ́, à, úgú. T'àwọn Igbo máa ń pè é ní úgú. Vegetable yẹn, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ ní. Mo tún fẹ́ràn ẹ̀fọ́ tètè. Ehn, mo fẹ́ràn ẹ̀fọ́ tètè àti, ehn, ẹ̀fọ́ tètè náà wà ókè. Mo fẹ́ràn rẹ̀ mo lìkẹ́.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè nǹkan? Tí mo bá ń dúró dè nǹkan, mo máa ń, mo máa ń gbàdúrà. Hmm, tí mo bá ń dúró dè nǹkan, tí bá ń retí nǹkan, mo máa ń fọkàn gbàdúrà pé kí ní yen dé láyọ̀ ati àlaafia. So mo máa ń gbàdúrà ni.

Ṣé o ti lu etí rí? Sé o ti lu etí rí? Rárá o, mi ò tí lu etí rí. Mi ò dẹ̀, mi ò dẹ̀ ṣètò kankan láti lu etí nítorí lílu etí ò ṣe ǹkan tó da fún Kristẹni. Ẹ̀sìn mi ò gbá ká máa lu etí and ibi tí mo dẹ̀ tí, tí mo wà, ìlú tí mo ti, tí mo wà, tán bí mi, wọ́n ò fàyè gbá keyan ma kọ́kùnrin máa lu etí. So ọkùnrin ni mí, mi ò lu etí. Kò de dáa.

Ṣé o ti dúró lórí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ṣé o ti dúró lórí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, mi ò tí dúró lórí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. In fact, mi ò tì tí jókòó sórí ẹ̀, mi ò tí dúró sórí ẹ̀ fún, fún wákàtí kan rárá.

Kíni o máa ń wọ̀ nígbà tí o bá lọ ń sùn? Kíni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí n bá fẹ́ lọ sùn ọkùnrin ni mí, mo máa ń wọ boxers, iyẹn ṣòkòtò penpe tí máa ń iyen mo maa n wọ so that máa le wa free. So, ǹkan tí èmi máa ń wọ̀ nìyẹn, tàbí kí n wọ̀ kí n bọ́ra wo sùn.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ láàrọ̀ Satide, ah nítorí ìgbà tí mo máa ń ráyè nìyen. Ọjọ́ Satide, àárọ̀ Satide, ah òun ni mo máa ń fọ aṣọ mi. So that tórùn, tó bá máa fi dòṣàn, oòrùn a ti jáde. A gbe, mo máa ka wọ nulé. Máa dẹ̀ lọ èyí tí mo máa lọ fún Sunday yen. Ọjọ́ ìsinmi, ọjọ́ kejì, Saturday mo máa ń fọ aṣọ.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi, eh, wà ókay, ó máa ń dúró dáadáa, àmọ́ ó kàn jẹ́ pé kò rí bí mo ṣe rà á. Ìgbà tí morà, bí ọdún kan sẹ́yìn, tí ban fi lè charge rẹ̀ mo lè lò fún ọjọ́ bí méjì sí mẹ́ta. Nísìnyí, ọjọ́ kan mo máa ń lò ó, ó sì, ó sì dúró dáadáa.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Béẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún yẹn. Tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa, tí mo bá rí pé iṣẹ́ tí wọ́n ṣe wà ókè pé ó da, mo máa ń fún wọn ní owó àfikún láti lè fi enkoeeji wọn láti ṣe dáadáa si.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mi ò tíì ní ọkọ̀, so mi ò kí ń jẹun nínú ọkọ̀. Ó kọ̀ jẹ́ pé mi ò tí ì ní ọkọ̀, àmọ́ mo máa ń jẹun nínú ọkọ̀ tí mo bá ń jáde, tí mo bá ń travel, nígbà tí mo bá ń lọ síbi kan tó bá jìnnà. Mo máa ń jẹun nínú ọkọ̀, àmọ́ ọkọ̀ yẹn ò ṣe ọkọ̀ tèmi, mo sì mára ọkọ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Báwo lo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń fún wọn lówó. Bí mo bá rí pé, ehn, ènìyàn kan nílò ìrànlọ́wọ́, mo, mo máa fún un ní owó. So tí mo bá fún un lówó, yóò fi owó yẹn ṣe nǹkan tó fẹ́ fi ṣe. Owó mo máa ń fún ọmọdé, màá ń gbàdúrà fún ọna.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù rẹ níbi iṣẹ́? Báwo lo má, lo ṣe máa ń dáhùn fóònù rẹ níbi iṣẹ́? Mo máa, mo máa ń gbe tí fóònù mi bá, tó bá ń dún, ìyẹn tí wọ́n bá pè mí, tí wọ́n bá gbá mi lágo, mo máa gbe. Mo tẹ̀ máa sọ fún ẹni tó ń pè mí pé mo wà níbi iṣẹ́ o, pé kó pè mí padà. Tí mo bá ti délé, só mo máa ń gbe, mo máa ń dáhùn ẹ̀. 'Kos tí, tí mi ò bá dáhùn fóònù mi, yóò máa pariwo lọ, yóò dẹ̀ máa distọ̀ọ́bu àwọn, eh, alábáṣiṣẹ́ pọ̀. Ìgbà mí mo máa pa fóònù.